Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Hhen, tí bá dúró dè nǹkan, bí bọ́yá mo gbé oúnjẹ tí mo fẹ́ jẹ kàánú, mo sì ń dúró dè kó jiná, mo máa tẹ fọ́ọ̀nù mi, àbí kí n máa wo, kí n máa wo tẹlifíṣàn, kí n máa wo eré ìdárayá títí tí oúnjẹ mi fi máa jiná. Mo sì lè máa fọṣọ àbí kí n lọ sí balùwẹ̀ kí n wẹ̀. Àwọn nǹkan tí mo máa ń ṣe tí bá dúró dè nǹkan niyi.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù, bíi conference meeting lórí fóònù, àbí ká máa ṣe video call. Ìpàdé lórí fóònù dára, torí pé nígbà mi tó bá ní ìpàdé kájo wojú ara wa, ìpàdé ẹlòmíràn máa wo irú aṣọ tó wọ̀ àbí bàtà tó wọ̀ bó ṣe múra, bó ṣe rí. Ṣùgbọ́n ìpàdé lórí fóònù ó jẹ́ kí ọ̀rọ̀ wá yera wa. Ẹni tó wà ní ẹni tí a jọ ń ṣe ìpàdé lórí fóònù kò ní bìkítà aṣọ tó wọ̀ àbí bàtà tó wọ̀ àbí ǹkan tó fi ṣẹ̀ṣọ́ ara. Òrọ̀ tẹ́fẹ́ẹ́jọṣọ ni yóò jẹ́

Ṣé o fẹ́ràn, ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Àkọ́kọ́, ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ kì í sí òórùn ṣùgbọ́n ìmọ́lẹ̀ òwúrọ̀ ó máa ń ṣàrà lóore gan ni. Torí ìmọ́lẹ̀ òwúrọ̀ máa ń fún ènìyàn ní ǹkan tí olóyin bò ń pè ní Vitamin D. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ló dára jù nítorí bá ṣe ń jí, à ń jí sí ìmọ́lẹ̀. Ṣùgbọ́n ní ìrọ̀lẹ́, ilẹ̀ tí òórùn ti wọ̀

Ṣé o wọ, ṣe o wọ gíláàsì? Rárá o, èmi ò wọ gíláàsì. Ṣùgbọ́n àwọn tí mo máa ń rí tó máa ń wọ, boya wọn ní àrùn ojú àbí tí wọ́n lè ríran dáadáa, àwọn náà máa ń wọ gíláàsì. Àbí a tún lè wọ gíláàsì bo ya nítorí pé tí èèyàn bá ń lo, ẹm, bíi laptop tó ń ṣe, tó ń ṣe, tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe ori laptop lọ ló ti ń ṣe, torí screen, torí àwòrán inú laptop náà. Èmi ò wọ gíláàsì nítorí pé mi ò ní àrùn ojú.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó, tí, tí òórùn ò pọ̀ jù, atẹ́gùn ò tun fẹ́ jù. Mo fẹ́ràn ìgbà oyẹ́, kí ọyẹ́ máa fẹ́, kó tútù díẹ̀ máa fẹ́. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ náà ni mo fẹ́. Mi ní ìfẹ́ sí kó òórùn wá jù, àní kójo wá rọ̀ jù, kó tútù wá máa fẹ́ gan. N ò ní ìfẹ́ sí ti atẹ́gùn máa ma fẹ́ díẹ̀, díẹ̀ tí òórùn ò ní rọ̀ jù. Irú ojú ọjọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́.

"Ṣé o máa ń rántí àlá rẹ?" ìbéèrè ńlá. Mo máa ń rántí àlá, ṣùgbọ́n ìgbà tí bá ń rántí àlá, àlá yẹn á jẹ́ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bíi kí àlá mi kó máa pe àkíyèsí mi sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kí n lè bá ṣọ́ra. Ìgbà mìíràn mi ò dẹ̀ kí ń rántí. Mo máa ń rántí pé mo lá àlá bọ́ mi, mi ò ní lá, mi ò ní rántí nǹkan tí àlá náà ń jẹ́. So lọ́pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń lá àlá dáadáa.

Ṣé o ní irungbọ̀n? Hmmm, Èmi kò ní irungbọ̀n o. Torí obìnrin ni mo jẹ́. Obìnrin kì í ní irungbọ̀n. Àwọn ọkùnrin ni ó máa ń ní irungbọ̀n. Àwọn irungbọ̀n míì lè jẹ́ irungbọ̀n yétúyétú tàbí irungbọ̀n tó pọ̀. Ṣùgbọ́n wọn ò ní irungbọ̀n rárá. Àwọn obìnrin mí ì tí máa ń ní irungbọ̀n kéékèèké. Àwọn obìnrin mí wà bẹ́ẹ̀ tí wọ́n sì máa ń ní irungbọ̀n kéékèèké. Ṣùgbọ́n èmi kò ní irungbọ̀n rárá.

Hmm. Wákàtí mélòó, wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójú, lójoojúmọ́? Hmm. Èmi jẹ́, mo jẹ́, àgùnbánirọ̀ ní orílẹ̀-èdè mi lákòókò yìí. Mo sì máa ń lọ sí ilé ìwé ní àárọ̀ kùtùkùtù láti ago méje. Mo máa ń ṣiṣẹ́ fún wákàtí, wákàtí méje, wákàtí méje lójúmọ́. Bẹ́ẹ̀ni, wákàtí méje ni mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ṣùgbọ́n tí mo bá dé ilé náà, n ó gbálẹ̀, n ó dàná, n ó wá ǹkan tó ń jẹ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ní ibi iṣẹ́ mi ní ilé ẹ̀kọ́ tí mo ti ń ṣiṣẹ́, àwọn nǹkan tó ṣe pàtàkì jù ni ìwé, ìyẹn tí à ń pè ní textbook tí a fi ń kọ́ àwọn ọmọ kan lè ba ní ìmọ̀ àti oye sí i. Ǹkan tó tún ṣe pàtàkì jù ni, ehen, chalk. Ǹkan tí a fi ń kọ iṣẹ́ sí ojú bọ́ọ̀dù fún wọn kan lè ba ní note so that wọ́n á lè ba ka tí exam bá dé àbí test. Ǹkan tó tún ṣe pàtàkì náà ni pátákó tí a máa ń bá wọn kọ iṣẹ́ sí. Àwọn nǹkan tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi nìyẹn.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Hmm. Iṣẹ́ tí mò ń ṣe lákòókò yìí kò gbà mí láti ṣe iṣẹ́ láti ilé torí iṣẹ́ olùkọ́ ni mò ń ṣe. Kò gba mi láyè láti ṣiṣẹ́ láti ilé nítorí pé n ò lè kọ́ àwọn ọmọ láti ilé. Mo gbọ́dọ̀ lọ sí ilé ẹ̀kọ́ láti fún wọn ní ìmọ̀ àti òye. Nítorí náà, mo gbọ́dọ̀ lọ sí ilé ẹ̀kọ́ láti kọ́ àwọn ọmọ. Iṣẹ́ mi ò fààyè gba rárá láti ṣiṣẹ́ ní ilé.

Ṣé o máa ń na ara rẹ? Àh! Báwo ni ọmọ ẹ̀dá adamo ó ṣe máa na ara rẹ̀ láì ṣe wèrè? Rárá o, èmi ò kí ń na ara mi. Nína ara èèyàn ń ṣe ara ní ìjàǹbá. Láìṣẹ pé èniyàn nílo láti lọ sí, ẹ, ẹ, ilé ìwòsàn àwọn, àwọn tí wón ní àrùn ọpọlọ. Rárá o, èmi ò kí ń na ara mi. Mo nífẹ̀ẹ́ ara mi púpọ̀, mo sì máa ń tọ́jú ara mi dáadáa. Máa jẹun lásìkò, wọṣọ tó da, sùn. Mi ò ń na ara mi rárá.

Báwo ni o ṣe máa ń kojú, báwo ni o ṣe máa ń kojú àwọn isòro ní ibi iṣẹ́? Láti kojú àwọn isorò níbi iṣẹ́, èèyàn gbọ́dọ̀ ní sùúrù. Sùúrù ló ṣe kókó. Láti kojú àwọn isorò níbi iṣẹ́, èèyàn gbọ́dọ̀ ní sùúrù. Kò ní sí ìlọsíwájú. Nípa àwọn, nípa àwọn ìṣòro ní ibi iṣẹ́, tí máa ti rí pé ìṣòro náà ti kọjá agbára mi, én máa lọ fi tó àwọn, àwọn olùdarí létí pé à, báyìí báyìí ni í ṣẹlẹ̀ o, mo sì fẹ́ kí ẹ mọ̀ nípa rẹ̀. So bí mo ṣe máa ń kojú àwọn iṣòro, tí máa sì fi tó wọn létí, wọn á mọ nǹkan tí wọ́n á ṣe sí i. Mi ò ń bẹ́ni kẹ́ni jà, mi ò sì ń ṣe nǹkan tí ò dá ṣi enikẹ́ni.

Ṣé orí máa ń fọ́ ọ? Béèni o, orí máa ń fọ́ mi ní ìgbà gbogbo. Èmi gan, wun ò mọ nǹkan tí mo lè ṣe síi rárá mọ. Torí mo lè sùn kí n jí, kórí sì bẹ̀rẹ̀ síí ni máa fọ́ mi. Mo sì le lọ síbi iṣẹ́ kí n dé, kí n máa ní ìfura pé à, orí ti ń fọ́ mi again. Wun ò mọ, orí máa ń fọ́ mi ní ìgbà gbogbo. Ìgbà mí, kí ni ló ṣi máa ń fà á? Tí stress bá ti wà lára ènìyàn, stress ló máa ń fà á nígbà Nígbà mí, mo sì, sàkíyèsí pé tí n bá ti stress ara mi jù ni orí fífọ́ máa ń wá. So orí máa ń fọ́ mi gan an ni ìgbà gbogbo.

Ṣé o ní ọkọ̀? À, rárá o. Mi ò tíì ní ọkọ̀. Mi ò tíì ní ọkọ̀ rárá. Nítorí pé mi ò tíì rí owó ra ọkọ̀ tó wù mí. Ọkọ̀ tó sì wù mí ni Range Rover. Latest Range Rover ni ọkọ̀ tó wù mí. Range Rover dúdú color black ni ọkọ̀ tó wù mí. Tí owó bá ti dé, tí ọkọ̀n mi ti balẹ̀, n ó ra ọkọ̀ náà. Ó ní dream car mi. Sùgbọ́n lá-- ní ìsinyìí, ọ̀nà àti ṣiṣẹ́ kárakára ni ó wà lórí mi. Kí n lè bá ní owó àti ṣe ǹkan tí mo fẹ́. So, mi ò tíì ra ọkọ̀ báyìí.

Kíni ìmọ̀ tuntun, kíni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Hmmm, mo fẹ́ kọ́ nípa ìmọ̀ bí a ṣe ń ṣe ara obìnrin l'ẹ́sọ̀ọ́, bí a ṣe ń ṣe ara obìnrin lógé, bí àwọn tó ń ṣe èékánná, àwọn tó ń ṣe irun ojú, bí ẹh, àwọn tó ń ṣe makeup àti àwọn tó máa ń rán irun, àwọn tó máa ń rán irun, tó máa ń rán wig, tó máa ń sọ wave on the wig. Àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ tí yóò máa mú owó wá fún mi, ni mo fẹ́ kọ́, tí ó wá m'ówó wá fún mi dáadáa ni mo fẹ́ kọ́. Àwọn ìmọ̀ láti ṣe ara obìnrin l'ẹ́sọ̀ọ́, láti ṣe ara obìnrin lógé. Bẹ́ẹ̀ni, àwọn nǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, tí a bá ti ríra, a kíra, "Ẹ káàárọ̀ o, ẹ kú iṣẹ́ o." Báwo ni, "Ehn, orun yín lánàá ṣe e sún dáadáa o." Òní kálùkù sì ti bá ṣe òwúrọ̀ rẹ̀ lọ. So kò sí ẹni tó ní ẹnìkan sínú, kò sí ìmi inú fùfù láárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. A máa ń sọ̀rọ̀, a ṣeré, ká ṣe dáadáa sí ara wa, a ń jà. Mi dè, mi sì ní ọ̀rẹ́ tàbí, tàbí ọ̀tá láárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ òtútù. Aṣọ tó yẹ pé tí n bá wọ̀, tí n bá wọ súwétà, báì tí òtútù bá ń múta, tí n bá wọ súwétà. N ò ní, n ò ní fílẹ̀ pé òtútù ń mú. Mo sì ní húdi náà. Ǹkan táwọn lóyin ń bọ̀ ń pè ní húdi, tí yóò kọ́fà ara mi, tí yóò tún kọ́fà orí mi. So, mo ní aṣọ òtútù bí i méjì. Tó jẹ́ pé tí òtútù bá dé, màá wọ̀. N ò sì ní ní òtútù láràárà.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Ọ́fíìsì mi máa ń ṣí ní ago méje, ní ago méje òwúrọ̀. Tí àwọn akẹ́kọ̀ọ́, àwọn akẹ́kọ̀ọ́ yóò ti dé láti ago 7:45 AM títí di 8. Àwọn olùkọ́ náà yóò gbọ́dọ̀ ti dé sí ilé ẹ̀kọ́, só that wọ́n á lè mójútó àwọn ọmọ fún ẹ̀kọ́ ọjọ́ náà. Àgo méje ni ọ́fíìsì mi máa ń ṣí, mo sì gbọ́dọ̀ tètè dé ọ́fíìsì.

Bẹ́ẹ̀ni o, ní ilé mi mo ní ọgbà, ọgbà tí mo gbin, mo gbin flower, mo gbin ewédú, mo gbin, mo gbin ewúro, mo gbin gbúre, àwọn nǹkan oúnjẹ ni mo gbìn síbẹ̀. Tojẹ̀ n pé mo gbin ata. Tó jẹ̀ wí pé tí mi bá ní ǹkan tí mo fẹ́ jẹ nínú ilé tí n bá lọ sí inú ọgbà mi, n ó ka ata, n ó ka-- n ó ja ewédú, n ó jẹ ẹ̀fọ́, úgú náà bèénbẹ̀. Oríṣiríṣi ǹkan ló n bẹ nu ọgbà mi.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń de ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń din ní àkókò. Bí i tí máa ti parí ẹ̀kọ́ ní ilé, ilé ẹ̀kọ́, máa ti kán ọmọ tán. Ago méjì la máa ń jáde. Tó bá ti di ago méjì, hun ó kúrò ní ilé ẹ̀kọ́, hun ó padà wá sí ilé mi. O, mo máa ń din ní àkókò torí ebí tiẹ ti máa ń pa mí. Hun ó sáré wálé, hun wà jẹun. Mo máa ń de ní àkókò, mo ń fi àkókò falẹ̀ rárá.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Hmmm, tí òjò bá fi lè rọ̀, tí n ò dẹ ní nkankan tí mo n ṣe, n o pa fèrèsé mi dé, n o pàdé, n o wo aṣọ òtútù, màá wo aṣọ òtútù, tí n ba de tí wo aṣọ òtútù, màá sùn sórí bẹ́ẹ̀dì mi. Yálà, mo lè máa ka ìwé àbí kí n wo fíìmù lórí fóònù mi tàbí láptọ̀pù mi. Mo sì le sùn pẹ̀lú tí orún bá ń kùn mí. Àwọn nǹkan tí mo báa ń ṣe tí òjò bá ń rọ̀, tí mi i bá ní iṣẹ́ n lẹ́, boya mo fẹ́ dáná àbí mo fẹ́ kọ ìwé àbí mo fẹ́ se gbálẹ̀, mo fẹ́ fọ aṣọ. Àwọn nǹkan tí mo máa ń ṣe tí òjò bá ń rọ̀. Rárá, kí n sùn àbí kí n wo fíìmù àbí kí n ka ìwé.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Hmm, tí mo bá ti ní lọ́kàn pé mo ń lọ ibi iṣẹ́ ní ọjọ́ kejì, ń ó ti fi àláàmú sí aago márùn-ún. Wọ́n ò sì ti dáná sílẹ̀ ní alẹ́ ìjọ́, ìjọ́ alákọ̀ọ́kọ́. Ń ó tí dáná sílẹ̀ di ìjọ́ kejì, kò mà bà dì pé tí ń bá ṣẹ̀ṣẹ̀ jí ni màá ṣẹ̀ṣẹ̀ máa dáná. Màá fi àláàmú sí aago márùn-ún, ń ó sì sùn. Tó bá sì ti dì aago márùn-ún, hmm, ìgbà mí mo máa ń jí ní aago márùn-ún ṣùgbọ́n nígbà mí, màá pa àláàmú ń ó sì sùn padà. Màá sì sùn padà. Hmm, gbogbo ìgbà tí mo fi máa ń sùn padà, mo máa ń pẹ́ dé ibi iṣẹ́. Ṣùgbọ́n ìgbà tí mo bá tètè jí ní aago márùn-ún ní òwúrọ̀, mo máa ń tètè dé ibi iṣẹ́. Mo máa ń jí ní aago márùn-ún, kí n má bàá pẹ́ dé ibi iṣẹ́

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Hmm. Iṣẹ́ àti ìgbésí ayé. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́. Wọ́n wà lọ́tọ̀tọ̀. Iṣẹ́, o mọ̀ pé iṣẹ́ tí o ní láti fi gbogbo ara rẹ ṣe ni. Iṣẹ́ tó ń san, tó ń sanwó fún ọ. O gbọdọ̀ fi gbogbo ara àti gbogbo ọpọlọ rẹ ṣe. Ṣùgbọ́n ní ìgbésí ayé, o lè ṣe ní àkókò tó bá wù ọ́. Ọ̀tọ̀ ni ayé iṣẹ́, ọ̀tọ̀ ni ìgbésí ayé. Má pa iṣẹ́ àti ìgbésí ayé papọ̀. Gbogbo nǹkan ló nígbà tiè ìgbà iṣẹ́ ọ̀tọ̀, ìgbà eré náà ọ̀tọ̀. So. Wọ́n fi ayé iṣẹ́ sílẹ̀. Mo máa ń ṣe iṣẹ́ bi ẹ́ní wípé iṣẹ́ tẹ̀mi ni. Torí tí mi náà bá di ọ̀gá ilé iṣẹ́ ní ọjọ́ iwájú àti ìgbé ayé mi, mo máa ń káramásìkí gan nítorí pé ilé ayé mi ni mo sì gbọdọ̀ ṣe dáadáa. Tí miì bá ṣe ilé ayé mi dáadáa, ayé à bù mi wón á fi mí ṣe yẹ̀yẹ́. So iṣẹ́ àti ìgbésí ayé ọ̀rọ̀ òtọ̀tọ̀ ni wọ́n. O ò gbọdọ̀ dà wọ́n pọ̀.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ Ibi iṣẹ́ tèmi kò jìnnà sí ibùgbé mi, ṣùgbọ́n mo máa ń rí àwọn mìíràn tó jẹ́ pé ibi iṣẹ́ wọn jìnnà sí ibi tó ń gbé. Nígba mi, àwọn mí máa ń gbé ọ̀kadà, wọ́n ń gbé ọ̀kadà àbí kán wọ mọ́tò lọ sí ibi iṣẹ́. Ìgbà mí kẹ̀dẹ̀ re ẹlòmíí ibi iṣẹ́ rẹ̀ jìnnà gan an sí ibi tó ń gbé. So nǹkan tó máa ń ṣe ni wípé tó bá ti di weekend tó jẹ́ Friday, ẹyin ọ̀sẹ̀, tó jẹ́ Friday, Saturday àti Sunday, wọ́n á wálé ní ìjọ́ Friday, wọ́n á bá awọn molẹ́bi wọn ṣeré won a jọ wa títí di tó bá ti di ìrọ̀lẹ́ Sunday, wọ́n á padà sí ibi iṣẹ́ wọn kí wọ́n lè ba lè resume ní ibi iṣẹ́ ní àárọ̀ Monday. Ṣùgbọ́n èmi, ibi iṣẹ́ mi ò jìnnà rárá bí ìrin ẹsẹ̀ bàtàà, bàtà mẹ́wàá ibi iṣẹ́ mi sí ibi tí mo ń gbé.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Kí n tó sùn ní alẹ́, mo máa ń dáná. Máa dáná sílẹ̀ fún ọjọ́ kejì, mo sì máa wẹ̀. Máa wẹ̀ kí ooru má bà mú mi. Tí mo bá ti dáná tán, màá jẹun. Tí mo bá ti jẹun tán, màá wẹ̀. Tí mo bá sì ti wẹ̀ tán, màá sùn sori ibùsùn mi máa sì sùn. Tí orun o bá tètè kùn mí, hun o wo fíìmù, màá wo fíìmù.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Kódà mo máa ń ṣe ní ojoojúmọ́. Mo máa ń ṣe láti bá àwọn ẹbí mi sọ̀rọ̀ àbí àwọn olólùfẹ́ mi tí wọ́n sì ní ìlú tí mo wà tí wọ́n wà ní àwọn ìlú mi. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa ní ojoojúmọ́. Mo sì -nífẹ̀ẹ́ rẹ̀ gan-an.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, n ó pín ṣi alaba méjì. Iṣẹ́ tó le àti iṣẹ́ tó rọ̀. Iṣẹ́ tó rọ̀ ni mú kòkò kójú, ní kòkò ṣe tánná, kí n tó bọ́ sí ilé tó le. Só dà á, àkókò ò ní, kò ní lọ. Torí tí máa ń gbé ìsinmi sí ilé tó kòkò tó le, àkókò á lọmọ mi lọ́wọ́. Màá kókó ṣẹ ilé tó rọ̀ kí n tó lọ kójú àwọn iṣẹ́ tó le. Bí mo ṣe máa ń pàrọ̀ ǹkan nìyẹn.

Ṣé o ti sìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti sìnà lọ́pọ̀ ìgbà. Mo ti sìnà dáadáa. Igbà mí ìgbà tí mo wà ní kékeré, tí ìyá mi rán mi níṣẹ́ kí n lọ sí ilé karuǹ kí n lọ ra ǹkan wá, mo ṣìnà lẹ́ẹ̀mẹta. Bẹ́ẹ̀ náà ni àìpẹ́, mo fẹ́ lọ sí supermarket láti lọ ra ǹkan. Mo sì na lọ lọ sọ́nà súpermákẹ́ẹ̀tì náà. Yóò mo ti sìnà lọ́pọ̀ ìgbà.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Mo fẹ́ràn ẹ̀bùn, ẹ̀bùn fún àwọn ènìyàn pín sí oríṣiríṣi. Tó bá jẹ́ wípé ẹ̀bùn fún àwọn báyá, máa ṣe party ni o, bá fẹ́ fún àwọn tó raṣọ ní ẹ̀bùn, a lè ra ike, kara ike, kara basket, a lè pín ṣẹ́mọ, a lè pín, a lè pín spag, a lè pín òróró. Oríṣiríṣi ẹ̀bùn ni èyàn le pín ní ìnáwó ènìyàn tó bá jẹ́ party. Ṣùgbọ́n tó bá jẹ́ fún ọjọ́ ìbí, ènìyàn le pín ẹ̀bùn bíi ago ọwọ́, ẹ́ẹ́, ẹ́ẹ́ necklace, bíi irun, bíi wig, bíi gold. Oríṣiríṣi ẹ̀bùn, but ẹ̀bùn tí mo fẹ́ràn jùlọ fún àwọn ènìyàn ni ago ọwọ́ àti perfume.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Esè mi òró, ẹsẹ̀ mi ò kan. Bẹ́ẹ̀ ni, kò sí ohun tó fẹ́ ṣe mí ní jàmbá. Mọ máa ń rìn ní àdúgbò ní àlàáfíà. Mi ò ṣe ẹ̀yàn kankan, mi ò bá tọ́mọ ni kéje jẹ. Àlàáfíà ni mo máa ń fi rìn ní ọjọ́ gbogbo.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? O, bẹ́ẹ̀ni, ṣùgbọ́n ó ní ìgbà tí mo máa ń jí ní kùtùkùtù. Tí ó bá jẹ́ pé mò ń lọ sí ibi iṣẹ́, mo ti jí ní àárọ̀ kùtùkùtù bí aago márùn-ún kí n má baà lè pẹ́ dé ibi iṣẹ́. Torí tí n bá pẹ́ dé ibi iṣẹ́, wàhálà ni. Ṣùgbọ́n tí mi o bá ní ibi tí mò ń lọ, un, n ò ní jí ní kùtùkùtù ó, n ó jí ní bí aago mẹ́sàn-án. Torí náà tí mo bá ń lọ ibi iṣẹ́ ni mo máa ń jí ní kùtùkùtù.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkọ rẹ? Mo jẹ́ ènì, ẹni, ènìyàn, ẹnìkan tó jẹ́ pé ó máa ń ṣòro fún mi láti make decision. Bẹ́ẹ̀ ni, ó máa ń ṣòro mi lá, fún mi láti make decision. Ṣùgbọ́n tí bá ti mọ̀ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe, nǹkan náà ni màá ṣe. Ṣùgbọ́n àti pàrọ̀ ọkọ mi yóò pẹ́ díẹ̀ láti pàrọ̀ ọkọ mi. Yóò pẹ́ díẹ̀ kí n tó lè pàrọ̀ ọkọ mi, torí tí màá ti níí, tí màá sọ pé nǹkan báyìí ni mo fẹ́ ṣe láti yí ọkọ mi padà, yóò pẹ́ díẹ̀. Ṣùgbọ́n tí mo bá rí pé nǹkan náà jẹ́ nǹkan tí mo lè pàrọ̀, mo máa pàrọ̀ rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Hmh. Àjọyọ̀ ọjọ́ ìbí mi? Hmh. Èmi kì í ṣe àjọyọ̀ ọjọ́ ìbí. Ṣùgbọ́n, inú mi máa ń dùn pé mo lé ní ọjọ́ kan sí i. Mi, mi ò kí ń ṣe ká ṣe baba dúdú áh. Ọjọ́ òní lọ́jọ́ ìbí mi o. Òní lọ́jọ́ ìbí mi, ẹ kí mi, ẹ gẹ̀ mi, ẹ Hmh. Mo ò kí ń ṣe. Màá fi ọjọ́ náà gbàdúrà. Màá gbàdúrà sí eledá mi, kí Olúwa bùkún mi, kó ràn mí lọ́wọ́, kó gbé mi dé ibi gíga. Màá fi ọjọ́ náà gbàdúrà, màá fi ṣàdúrà, màá fi ṣe ìtọrẹ àánú bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń sùn ní ọ̀sán. Ìgbà mí tí ó bá rẹ̀ mí, bóyá mó ti fọṣọ, mo ti ṣiṣẹ́ ilé, mo ti dáná láàárọ̀, tí mo dẹ̀ ti jẹun, tí mo sì wà lé tí ń rìn, tí mi ò ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe, màá sùn ní ọ̀sán. Ṣùgbọ́n tí mo bá wà níbi iṣẹ́, mi ò kí ráyè sùn o. Ìgbà mìíràn tí mo bá wà nílé, tí mo bá rí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi tí mo nílò láti ṣe, mi ò ní sùn. So mo máa ń sùn ní ọ̀sán tí mo ò bá ní iṣẹ́.

Ṣé o fẹ́ràn yíyàwòrán? Hmm. Hmm, mo ò really fẹ́ràn yíyàwòrán bẹ́yẹn. Ṣùgbọ́n ẹ̀kọ̀kan ni mo máa ń ya àwòrán ara mi, èyí tó ń pè ní selfie. Nígbà mí, mo lè ní kí ẹnìkan yà mí, tí yóò jẹ́ fúù, fúù pọ̀tọ̀. Ṣùgbọ́n mo ò really, mo ò really nífẹ̀ẹ́ sí kí a máa ya àwòrán yàwòrán, yàwòrán. Kì í ṣe ǹkan tó mọ̀ mi lára. Mo ò really nífẹ̀ẹ́ sí rẹ̀. Yíyàwòrán dára o, ẹ má kẹ ẹ, ẹ má sì mí gbọ́. Ṣùgbọ́n ní ká lọ kú lọ mọ ǹkan tó nífẹ̀ẹ́ sí.

Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré gan. Mo máa ń sáré dáadáa. Ko da Ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ kékeré, mo sáré fún, mo sáré fún,, house mi, fún ilé, ilé, ilé mi. Mo sáré fún ilé ẹ̀kọ́ mi. Ìgbà tí mo, tí mo n ṣe àgùnbánirọ̀ náà, mo sáré fún platoon mi. Mo má ń sáré dáadáa, ṣùgbọ́n mo ti ya ọ̀lẹ níìsín, mo ò lè sáré púpọ̀ mọ́, ṣùgbọ́n mo máa ń sáré.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Ẹ̀rọ dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá, n o, a, n o ti dúró lílọ rẹ̀ rí o. Hmm, mo ti dúró lílọ rẹ̀ rí nígbà kan tí, ẹ, fóònù mi bàjẹ́, n kò sì rí nǹkan tí máa lò. Ṣùgbọ́n, a, n ò really ní ìfẹ́ sí inú mi ò dùn níjọ́ náà tí n ò rí fóònù mi lò. Ṣùgbọ́n, láti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá, a ó ṣòro o. Torí ẹ̀rọ ayárabíàṣá ni ọ̀rẹ́ mi o. Ó ní ẹni kejì mi. Láìsí wọn, báwo ni mo ti fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀? Báwo ni mo ti fẹ́ ṣiṣẹ́?

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast lẹ́ẹ̀kọ̀kan. Àwọn podcast bí i àwọn eléré orí ìtàgé, àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa, àwọn eré ìdárayá, àwọn nǹkan tó ń, tó ń ṣẹlẹ̀, àwọn podcast nípakan, podcast nípa èdè ìlera. Mo máa ń gbọ́ lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Hm, mo ti gun ọkọ̀ ojú omi rí o. Ṣùgbọ́n, ijọ́ tí mo gùn ún, ẹ̀mí mi fẹ́ bọ́. Mo bẹ̀rù jú, torí bí mo ṣe gùn ún táa wa ń lọ ní ojú omi, ṣe ló dà pé omi yẹn ń pè mí pé kí n máa bọ̀, pé kí n wọnú ẹ̀. Ẹ̀rù ń bà mí, àyà mí ń já bí ọkọ̀ ojú omi ṣe ń, bó ṣe ń lọ lórí omi. Bí i pé mi ò ní wọ̀ mọ́.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá o, níbi iṣẹ́ mi wọ́n ò fún wa ní coffee. Mi sì ń mú coffee lọ sí ibi iṣẹ́. Mi kìi n mu coffee rárá ní ibi iṣẹ́ ṣùgbọ́n tọ́n bá ṣètò coffee ní ibi iṣẹ́ mi, mà á mú. Mo nífẹ̀ẹ́ coffee gan Kódà mo ní coffee sínú ilé mi ṣùgbọ́n mi kì í mu lọ sí ibi iṣẹ́ mi láti mu.

Nígbà wo ni o máa ń gé, nígbà wo ni o máa ń gé irun rẹ? Ah! Obìnrin ni mí o, n ò sì nífẹ̀ẹ́ sí kí obìnrin máa gé run. Mi o kì í gé irun mi rárá torí un ò nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n, tí mo bá fẹ́ gé, màá gé. Ṣùgbọ́n, mí, mi ò nífẹ̀ẹ́ láti gé irun. Màá ṣe irun mi torí irun ni ẹwà obìnrin. Tí obìnrin bá ti ṣerun, ó máa ń mú kí ojú obìnrin rẹwà dáadáa. Torí náà, mi ò kì í gé irun mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni o, mo máa ń jẹ oúnjẹ tó kù nítorí pé, oúnjẹ jẹ́ ǹkan ìní tó ṣe kókó. Mo máa ń jẹ oúnjẹ tó kù, nki, ì, mi ò kí ń jẹ́ kí oúnjẹ ṣòfò nítorí tí oúnjẹ bá ṣòfò kò dára rárá. Nítorí náà tí mo bá dáná ní àárọ̀ tí oúnjẹ náà bá kú títí di alẹ́, màá jẹ yòókù. Hhm, mi ò kí ń jẹ́ kó jẹ́ ṣòfò rárá. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tó kù.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká Tecno tí wón ṣéṣè ṣe jáde. Fóònù Tecno, Tecno Spark 40 ni mò ń lò. Tecno Spark 40 jẹ́ fóònù kan tó ń ẹ́ bí ó dára lọ́pọ̀lọpọ̀. Ṣé ni wọ́n ṣe bí iPhone, kò sí ǹkan tí ó wà ní orí iPhone tí ò sí lórí Tecno Spark 40. Wọ́n build ee bí iPhone. Fóònù náà dára lọ́pọ̀lọpọ̀, kò dẹ̀ wọ́n jù olówó pọ́ọ́kú ni. Nítorí náà, fóònù alágbèéká Tecno Spark 40 ni mò ń lò.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ẹ̀rọ tó jẹ́ pé tí èèyàn bá wà ní ìta àbí ibi tí ariwo bá wà, èèyàn lè lò ó. So that sound èyí tó ń wá láti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èèyàn kò ní disturb àwọn tó wáa ń ta and èèyàn máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ fún, to bá fẹ́ ní privacy, to bá je pé ó fẹ́ listen, ó fẹ́ gbọ́ orin àbí ó fẹ́ gbọ́ voice note àbí ó fẹ́ gbọ́ ohun kankann tó jẹ́ pé ó wà private, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ó dára. Mo máa ń lò ó lọ́pọ̀ ìgbà. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ lè jẹ́ ear piece àbí headphone àbí, ẹ́, ẹ́

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Hmmm oṣù tí mo fẹ́ràn nínú ọdún, ni ìparí December tó jẹ́ December. Ìparí ọdún December jẹ́ oṣù àlàáfíà, oṣù ìdùnnú, oṣù ayọ̀, ibe lati rí Christmas, ọ̀un nà ní ìparí ọdún àti January náà. January náà jẹ́ oṣù ìbẹ̀rẹ̀ ọdún mìíràn. Oṣù tí mo fẹ́ràn jù lọ ni oṣù December.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa kọrin. Orin jẹ́ ǹkan tó máa ń mú ọ̀pọ̀ ènìyàn dùn. Ó máa ń mú ọkàn ènìyàn tútù fẹ́ràn láti máa kọrin. Orin, orin máa ń wà very very melodious. Mo fẹ́ràn láti máa kọrin gan ni, ní church àbí ní ibi kíbi tí mo bá wà. Mo fẹ́ràn láti máa kọrin.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn, pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi, mo bá wọn ṣeré, ká dáná, a máa jẹun, ń sọ̀rọ̀ rẹ́rìn-ín jáde lọ síbi ìṣeré, ká gbálẹ̀, ká ṣeré. Àkókò pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ ǹkan tí mo máa ń, tí inu máa ń dùn sí nígbà gbogbo.

Kín ni ìgbádùn rẹ̀? Hm, máa ń gbádùn láti máa wo fíìmù. Fíìmù jẹ́ nǹkan tó máa ń dá mi lára yá, mo máa ń fi pàrọ̀ nú rẹ́. Mo dẹ̀ fẹ́ràn láti máa dáná, hm, ó wà lára ẹ̀kọ́ tí mo máa ń gbádùn. Mo gbádùn láti máa dáná, ká ṣe oúnjẹ, ká se oríṣìíríṣìí oúnjẹ. Mo máa ń gbádùn rẹ̀ gan ni.

Nígbà wo ni o máà, máà ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní ìgbà tí mo bá ti dé láti ibi iṣẹ́. Máa gbà, máa gbálẹ̀, palẹ̀ mọ, fọ àwọn aṣọ kéékèèké tó yẹ kí n fọ. Bí mo ṣe ń mo dẹ máa ṣe ìmọ́tótó ní ẹ̀yìn ọ̀sẹ̀, ẹ̀yìn ọ̀sẹ̀. Bí ibùsùn mi sókè, màá gbáa, màá fọ aṣọ, màá mú ilé tán nípa ẹ̀yìn ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi.